Nígbà tí mo bá ń wo àwọn eré tó kún fún àwàdà àti ẹ̀fẹ̀ lọ́pọ̀lọpọ̀, tàbí tí mo bá rí àwọn méjì tí wọ́n ń ṣẹ̀fẹ̀, àbí bì emi àti àwọn ọ̀rẹ́ mi bí a bá wà ní àkókò ìṣẹ̀fẹ̀, ilé máa mú mi rẹ́rìn-ín dáadáa.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lọ, ìbéèrè yìí kò fi bẹ́ẹ̀ fi taratara yé mi, àmọ́ tó bá ṣe bóyá bí mo ṣe mọ̀ síi ni, àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lọ, òun ni wípé àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ní ilé ní àyíká tí kì í ṣe ti òde, òun ni mo máa ń lọ.

Bẹ́ẹ̀ni, mo máa n ṣe itoju ìtọ́jú àwọn ọjà mi dáradára nítorí àwọn oníbàárà mi kó má bá à ṣi gbọ́n mi sí omi ò tọ̀ àbí kó má bá à ṣi èdè aiyédè àti kí ọjà mi kó lè yá kí ń má bá à ṣọ̀otì níbi ọwọ́ mi.

Mo fẹ́ràn kí n wọ English dress, kí n wọ shirt àbí kí n wọ suutu. Ìwọ̀nyí ni mo fẹ́ràn. Àmọ ní ọjọ́ Jímọ̀ tí ń ṣe ọjọ́ Friday, mo fẹ́ràn kín mọ wọ aṣọ tá ń pè ní native, iyẹn aṣọ, aṣọ ilẹ̀ abínibí mi.

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ nípa fífún wọn ní ìmọ̀ràn, nípa gbígbà wọ́n ní ìmọ̀ràn. Mo máa ń ràn wọ́n lọ́wọ́ nípa fífún wọn ní ohun tí mo bá ní bíi owó, bíi aṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí mo bá sì rí àwọn àǹfààní tó sì sílẹ̀ tó lè ṣe wọ́n lóre, èmi a máa sọ fún wọn nípa àwọn àǹfààní náà. Báyìí ni mò sí ń ran àwọn ènìyàn lọ́wọ́.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́, òun ní àkókò òwúrọ̀ àti ìrọ̀lẹ́. Mo fẹ́ràn àkókò òwúrọ̀ àti ìrọ̀lẹ́, àkókò tí kòkin ṣá bá sí oòrùn. Hmm, mo fẹ́ràn àkókò báyìí.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tí ó bá ṣẹ́kù. A bá ní mo jẹun lálẹ́ yìí, ó wá ṣẹ́kù dé ọjọ́ kejì tí í ṣe ọrọ̀ ọ̀la, mo máa ń jẹ dáadáa oúnjẹ tó bá ṣẹ́kù, mo máa ń jẹ dáadáa.

Àwọn èrò mí fún iṣẹ ọjọ́ iwájú, òun ní láti múra ara mi sílẹ̀, fún iṣẹ mi, fún iṣẹ ọjọ iwájú mi, láti tún mọ àwọn nǹkan tí, láti tún mọ àwọn nǹkan tí mo lè ṣe, àti pàápàá jù láti tún mọ àwọn ẹ̀kọ́ tuntun mìíràn tí mo lè kọ̀ láti mú lò fún iṣẹ mi, táa tún mọ kí iṣẹ mi kó dára síi.